Wákàtí mélòó tí mo máa fi ń ṣiṣẹ́ máa ń lọ bí láti wákàtí mẹ́rin lójúmọ́ dé bí wákàtí méjìlá. Bí o ṣe máa rí niyẹ̀n. Nítorí ìgbà mì tí n bá lọ sí ibi iṣẹ́, tí iṣẹ́ bá pọ̀ fún wa láti ṣe, a lè ṣe láti bí wákàtí bí mẹ́rin sí méjìlá. Àwọn nǹkan, ìgbà kan máa wà tó jẹ pé, ẹ́, iṣẹ́ i, iṣẹ́ máa wà iṣẹ́ o ki n sí nǹkan tó máa ń fa ni ìgbà mí i iṣẹ́, wákàtí máarùn. Ìgbà mí náà, a kò lè máa ṣiṣẹ́, a lè máa ṣiṣẹ́ ju wákàtí, ẹ́, a lè máa ṣise ju wákàtí mẹ́ta lọ nígbà mí i. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà láti wákàtí mẹ́rin dé wákàtí, ẹ́, méjì, ẹ́, bí i méjìlá. Wákàtí méjìlá yẹn kì í ṣe fún ẹnu iṣẹ́ o, kì í ṣe fun ẹnu iṣẹ́. Tí ó bá jẹ́ tí bá wà nílé bí à ti mo lọ, tí mo lọ sí oko, mo fẹ́ lọ iṣẹ́ lóko, mo ní àwọn ǹkankan tí mo fẹ́ ṣe. Mo máa tí jí lọ síbẹ̀ láti bí ago, ago mẹ́fà àárọ̀, mo dẹ̀ lè padà wá ní ago méje ìrọ̀lẹ́. Nítorí àwọn iṣẹ́ oko tí màá ṣe, wà kọ́ ebẹ̀ wá ṣe oríṣiríṣi wà kọ́ ebẹ̀, wá gbin ẹ̀fọ́, wa lo fin àwọn igi kankan, fín igi mango, fín gbogbo àwọn nǹkan tó wà lóko ẹ̀ wá wù, ye gbogbo àyíká yen wo. Bí ṣe máa ń rí ìgbà mí i ni.

Èmi ò kín ń ṣe ìsọdọ̀tun ọkàn. Àti'gbà tí èmi ti gba Jésù Krístì gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà mi, kò sí ìsọdọ̀tun ọkàn tí a wá máa ń ṣe ní Krìsténì. Àwa ò kí ń ṣè yẹn. Tí ènìyàn bá ti gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ̀, á dè máa ṣè fẹ́ Ọlọ́run. Nǹkan tó lọ́un bá ní kó ṣe ni wàá ṣe. Wà á sá kúrò fún ẹṣẹ̀ oníṣẹ̀ àti esu àti ẹ̀ṣẹ̀. Wà sá kúrò ó ní dẹ́ṣẹ̀ mọ́.

Bẹ́ẹ̀ ni ó ṣe kókó láti di ọjà ààbò tí n ti bá wọnú mọ́tò ọ̀gàgà, ọ̀gàgà tí bá jókòó síwájú níbi tí dírébà mọ́tò bá è wájú, ẹ̀gbẹ́ dírébà mọ́tò tí ènìyàn bá jókòó síbẹ̀ lọ́pọ̀ ìgbà ó máa ń torí àwọn road safety tí wọ́n bá ti rí ẹ̀eyan báyi ti èèyàn o ba ti wọ̀, kí ẹ̀eyan bá ti di ọjà àbò ẹ̀, tí ẹ̀eyan o bá ti dì, tí wọ́n bá ti rí ẹ̀eyàn bai wọ́n máa gbowó lówó ẹ̀ ni. So nǹkan tí yẹ pé ó ti, tí wọ́n ti sọ fún wa pé ó ṣe kókó láti máa ṣe nítorí ààbò ara wa, kí ó má di pé tí mọ́tò bá ní, tí mọ́tò bá ní ìjàmbá ọkọ̀ tí wá lè kóyọ nínú è idi tó ṣe máa ní ká máa wọ, kí a yé máa di ọjà ààbò ni.

Èmi máa ń fọ eyín lójoojúmọ́ ó kéré jù lẹ́ẹ̀ méjì. Màá fọ̀ ọ́ ní àárọ̀, màá de fọ̀ ọ́ ní àṣálẹ́ tí n bá ti jẹun tán. Ìdí tí mo ṣe máa n ṣe bẹ́ẹ̀ ni pé bó ṣe kọ́ wa láti school ní àtí kékeré wọ́n ní kí a máa ń fọọnu ó kéré jù lẹ́ẹ̀ méjì lójoojúmọ́. Àwọn kankan máa wà n gbà mii tí n bá wà n lé mo lè fọnu lẹ́ẹ̀ mẹ́ta torí ó da fún ìtọ́jú ara, fún ìtọ́jú àti ìdáàbòbò ara wa kí àìsàn máa ba à ṣẹwá kí a lè fọ gbogbo àwọn oji gẹdẹgẹdẹ tó wà nínú ẹni wa kí èni wá lè mọ̀ kí a lè ní èémí tó, tó dáa.

Mo, mo ṣì lọ sọ́jà lánàá torí nígbà tí mo fẹ́ mo rí gbogbo ohun kan tó wà nínú ilé, mo rí pé nǹkan tí mo nílò ti fẹ́ tán. Àwọn nǹkan bí ohun tó fi ń fọnu, àwọn nǹkan bí, àwọn nǹkan bí ìrẹsì tí a máa ń jẹ, àwọn nǹkan bí iṣu. Mo rí pé iṣu yẹn ti tán. Mo dẹ̀ nílò láti lọ ní àná tó ń ṣe ọjọ́ àbámẹ́ta, nítorí pé tí n bá lọ ní àná ni mo lè máa rí ààyè lọ ní òní tó ń ṣe ọjọ́ ìsinmi, ẹ́ lẹ́yìn ọjọ́ ìsinmi, ọjọ́ Ajé náà ló gbéẹ̀ tó kàn. Ló jọ Ajé báyìí, màá ti wà níbi iṣẹ́. Ìdí mo ṣe lọ ní àná nìyẹn. Mo dẹ̀ lọ, mo wọkọ̀ láti ibí lọ sí ọjà. Mo ṣe lọ sọ́, mo dé ọjà, mo ra gbogbo àwọn nǹkan kan tí mo nílò. Mo dẹ̀ ti rí àwọn nǹkan kan tí, tí kìí ṣe pé mò nílò bọ̀ tí mo tún rà. Àwọn nǹkan bíi àwọn aṣọ. Mo rí pé mi, aṣọ mi tó wà nílé kò, kò da mọ́ ó ti ń gbó. Mo dẹ̀ nílé, mo ṣe wá lára owó mi, mo kàn ra aṣọ mi yẹn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti wo láti má a wo àwọn ìràwọ̀ láti ìgbà kékeré mi tí ayé ìgbà yẹn tí ibi tí à ń gbé ìgbà yẹn ń ṣe ìgboro, ó súmọ́ oko. Tí a bá ti ṣe tán ìgbà ọ̀pọ̀ ìgbà tó bá ti di alẹ́ níbi ọwọ́ ìrọ̀lẹ́ yẹn àbí ìgbà mi tó bá ti di alẹ́ ati jẹun tan, wọ́n á ti mú ina lọ, àwa á ní ká wá sìta ká wá gba tẹ́gùn. Àwọn ìràwọ̀ á wá jáde àti rí àwọn ìràwọ̀ oríṣiríṣi lófurufú lókè lohun, àwa jókòó a máa wò ó, a kò máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ́́n ìràwọ̀ oríṣiríṣi ló wà bí àwọn kan ló tàn ina yẹn, àwọn kan ló tóbi àwọn kan ló kéré.

Bẹ́ẹ̀ ni, mo máa ń gbọ́ po-podcast dáadáa. Mo ṣì wo podcast kan lánàá tí mo, ìgbà tí mo ń ṣiṣẹ́, tí mo ń jẹun, in gbati n bá ti fẹ́ jẹun, màá gbe ǹkan síwájú mi tí máa ma wò, bi mo ṣe ń jẹun ni máa ye máa wò. Mo wo podcast kan tí wọ́n sọ̀rọ̀ ǹ pa feminism African, African eh movement àti oríṣiríṣi. Ọ ṣa sọ̀rọ̀ oríṣiríṣi. Mi wo podcast tan lá la lanàá, mo wá padà wò láàárọ̀ yìí. Podcast jẹ́ ǹkan tí mo máa ń wò. Lẹ́kọ̀ọ̀kan podcast lórí ìgbé ayé wa, bí a ṣe ń gbé aya ati lórí ǹkan tí ó ń ṣẹlẹ̀ káàkiri tí à wan gbé àwọn ọjogbọn wa tí wọ́n wáa sọ̀rọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń fi fáìlì mi pamọ́ sí cloud nítorí pé àwa ọmọ tí wọ́n bí ní year two, year 1990s, àwa ní, àwa ní ìmọ̀ bí wọ́n ṣe ń lo àwọn tẹkinọ́lọ́jì oríṣiríṣi. Ìgbà tí mo dẹ̀ tí wá ní fóònù tí mo dẹ̀ tí mọ ìwúlò láti máa fi fáìlì pamọ́ sórí cloud nítorí pé mo mọ̀ pé àwọn, àwọn, àwọn fáìlì mi tó ṣe kókó tó ṣe, tó jẹmọ́ iṣẹ́ àbí tó jẹmọ́ eleyi tí, tí àwọn eleyi tí èmi ń lò tita, ti, ti, ti, ti fún ara mi. Àwọn fáìlì yẹn tí mo mọ̀ pé ó ṣe kókó bí àwọn certificate, bí àwọn passport mi, bí àwọn driver license mi. Gbogbo àwọn nǹkan báyìí ni mo mọ̀ pé ọjọ́ iwájú, lóòótọ́ mo ní àwọn fáìlì wọn ní orí fóònù, mo mọ̀ pé ìkankan lè ṣẹlẹ̀, fóònù mi lè sọnù kí n wá pàdánù gbogbo àwọn soft copy tí mo ti ní, gbogbo àwọn ìlé tí mo ti ní lórí fóònù kí wá pàdánù ẹ́. Fún ìdí èyí ni mo ṣe mọ̀ pé ó dá kí ọmọ máa fi àwọn fáìlì pamọ́ sí orí cloud. Àti ìgbà yen mo dẹ̀ tì máa ń fi fáìlì, fáìlì pamọ́ sórí cloud.

Mo máa ń ṣètò owó iṣẹ́ pẹ̀lú sùúrù pẹ̀lú ìfarabalẹ̀. Nítorí pé tí èèyàn bá farabalẹ̀, tó bá lọ ṣe owó iṣẹ́ n yàmàyàmà, ó ṣe é báṣubàṣu. Wọn á pè é, wọ́n á béèrè lọ́wọ́ ẹ bo lo ṣèṣe owó è sì. Àwọn owó tó ní ká fi ra nǹkan, ǹkan tó kọ́ bá ní ká fi ra, màá fi ra. Bí ó ṣe wọ́n ní ká ra àwọn pépà tí a máa ń lò tí a máa fi print, tó bá ní ká ra àwọn pẹ́ńsù, tàá ní ìdí, tó bá dẹ̀ ní ká ra bí biskiti tí a máa fi ṣe àwọn àlejò, àwọn tí a máa fi ṣe wọ́n lálejò, gbogbo ẹ̀ ní màá lò, ni mo máa rà. Owó yẹn mi dẹ̀ kí n kòpọ̀ mọ́ owó tèmi kó má di pé mo lọ ná owó ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn láti máa, láti lọ sí etí òkun, àmọ́ torí mi ò tíì lọ rí, kò bọ̀ rí. Àmọ́ nǹkan tí èmi nífẹ̀ẹ́ láti lọ láti ìgbà tí kéré mi tí máa ti ń, ìgbà tá bá ti ń wo, tá bá ti ń wo theatre, abi ti á bá ti ń wo fíìmù, a máa rí ojú òkun bó ṣe rí, bi ateguń se n fẹ́, bí omi yẹn ṣe ń lọ, bó ṣe ń lọ lọ́tun, bó ṣe ń lọ sóṣì, bó ṣe ń fi lọ, bó ṣe ń fìbọ̀. Mo dẹ̀ rí pé gbogbo àwọn ibẹ̀ yẹn iyẹpẹ máa ń funfun. Àwọn mìíràn máa ń ṣe eré oríṣìíríṣìí. Àwọn mìíràn lọ bẹ̀ wọ́n á ká àgbọn, wọ́n á ra àgbọn, wọ́n á mu omi ẹ̀ wọ́n á bá wọn fi straw síi tí wọ́n máa fa tí wọ́n máa ṣe eré. Ṣá rẹ pé afẹ́fẹ́ yẹyẹ wà lọ́hùn, ìgbádùn wà lọ́hùn, nǹkan tí ó wù mí láti ṣe lọ́jọ́ iwájú. Àmọ́ mi ò tí ì dé etí òkun rìí, ṣùgbọ́n ní ọjọ́ iwájú lágbára Ọlọ́run àwa náà á dé bẹ̀

Bàtà tí má wọ òní ṣe pẹ̀lú ibi tí bá wà tí bá wà lẹ́, màá wọ bàtà tí, tí kò bo ẹsẹ̀ mi láàbò jù. Àwọn bàtà tí ẹsẹ̀ mi, atẹ́lẹsẹ̀ mi, àwọn ẹ̀ka ẹsẹ̀ mi má rà'run, ẹ́, ní apá ọ̀tún àti apá òsì tọ jẹ́ mẹ́wàá. Gbogbo àwọn ẹ̀ka ẹsẹ̀ mi á lè jáde tí atẹ́gùn a lè fẹ́ sí tí ẹsẹ̀ mi náà tó wà lẹ́yìn á lè jáde. Ò, ìdí tí mo ṣe máa ń wọ ni pé tí yàn bá wà lé, èyàn á wọ nǹkan tí atẹ́gùn a fi lè fẹ́ sí èyàn ní ara tí èyàn a fi lè ní àlàáfíà àti ṣòru tu tí a lè wù ẹ́, tí ó wà lẹ́ rìn bó ṣe wù ẹ́. Àmọ́ tí bá ti wà níbi iṣẹ́ tí dá bá ní nǹkan bí presentation àbí a fẹ́ lọ sí conference, mo máa ń wọ shoe kan tó ń pè tó máa ń bo gbogbo ẹsẹ̀ èyàn tí màá wọ mọ suit tí màá wọ, màá wọ lọ ibi iṣẹ́. Àwọn gbà kan wà to yepé a máa ń lọ sí oko láti lọ ṣiṣẹ́, ìgbà yàn máa ń wọ boot. Ìyẹn báyìí máa ń gùn, ó máa ń gùn láti ibi, láti ibi orúnkún dé ibi ẹ́, dé ibi ẹsẹ̀ wa gangan. Ìyẹn a lè bo, a lè dáàbò bo ẹsẹ̀ wa fún torí àwọn ejò tó wà ní oko kó má ba à san wa jẹ àbí torí èso kó má ba à gún wa ní, ní atẹ́lẹsẹ̀. Àwọn nǹkan, àwọn shoe bẹ́ẹ̀ ni wọn máa ń ṣe kó lè dáadáa kí, kí, kí nǹkan má ba à gún wọlé kó wá ṣe wá ní ìjàmbá.

Bẹ́ẹ̀ni, ẹ̀rọ ìdákẹ́jẹ́ tèmí màá ń lò ju, tó ń pè ní silent alarm. Ẹ̀rọ alamú tí ó, tí ó ma fi ń, tí ò kí ń pariwo. Alamú yìí ni mo máa ń lò tí bá, tí bá sùn, tí màá fẹ́ jí ní wákàtí kan sí wákàtí méje àbí tí bá fẹ́ sùn, tí bá fẹ́ sùn ni gbogbo orù tí mo fẹ́ jí ní àkókò kan kí n lè rí aye ṣiṣẹ́. Àwọn ẹ̀rọ ìdákẹ́jẹ́ náà ni mo máa ń lò, àti pé níbi iṣẹ́ náà ti máa ń lò ẹ̀rọ ìdákẹ́jẹ́ kan tó ń pè ní GPS tracker. Awọn la máa ń lò fún àwọn iṣẹ́ ṣọ́vẹ̀ tá ń ṣe, táa máa fi ń track oríṣiríṣi.

Rárá o, èmi ò tí dúró láì má lo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan, nítorí pé ẹ̀rọ ayárabíàṣá là á máa ń lò lójojúmọ́. Òun la fi ń pe àwọn yan wa, òun la fi ń pè níbi iṣẹ́, òun la fi ṣe oríṣìíríṣìí, òun la fi ń wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní i àgbáyé, ta fi ń browse, ta fi ń wo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́ tí a fi ń ka nǹkan torí, aye ti l--, aye, ay ayé ti lójá ara. Gbogbo a ẹ̀rọ ayárabíàṣá ò o ṣe kókó, o kò, mi sí-- ko si ki n máa lo. Ìdí tí, ti mí le fi le, tí e, o si-- o lè ṣe bí ọjọ́ kan kí n máa lo nì pé tí ò bá sí iná, torí àwa ibibi báyìí tí a wà ní Nigeria, ìgbà náà ó máa ń ṣe sége sége, tí wọ́n ni mú iná fún ọjọ́ méjì, tí bátìrì fóònù mi, tí battery e ẹ̀rọ aya, ayárabíàṣá mi bá kú, tí n bá rí ibi tí mo ti le charge rẹ̀, ìdí tí yẹ kí mi lẹ́ fi lò fu--, bóyá ti mi fi ráyè lò fún láàrin ọjọ́ láàárín ọjọ́ kan niyen, amọ́ tó bá jẹ́ pé iná wà káàkiri lóòrèkóòrè, kò sí ìgbà, ojoojúmọ́ ni mo máa ń lo ẹ̀rọ ayárabíàṣá mi.

Ah, èmi lè sọ kìí ṣe pé mo máa ń ṣe yoga bẹ́yẹn, ṣori yoga nì ǹkan tí àwọn obìnrin Western women máa ń ṣábàá ṣe. Sùgbọ́n àìmọ́, ìwọ́n ẹ̀mí fúnra mi mo máa ń na, mo máa ń na ara, màá na apá, màá na ẹsẹ̀, màá na ẹ̀gbẹ́ mi, màá na gbogbo ara kí gbogbo ara mi lè tò kó lè ranrùn dáadáa, but kíkí ń wá jókòó sórí ẹní kí n wá má ṣe bi yoga, bọ́n ṣe máa ń ṣé yẹn, èmi ò kìí ń ṣe rú ìyẹn, but mo máa ń na ara, na apá mi.

Bẹ́ẹ̀ni, àwọn tó ń bá mi ṣiṣẹ́ tí a bá ní iṣẹ́ kan tó jẹ́ pé iṣẹ́ yẹn ó powó sí àpò wa, àwà tá a gba ṣẹ́ to bá powo ṣà po wa dáadáa, àwọn ọmọ iṣe mi dẹ siṣe bí iṣẹ́. Lóòrèkóòrè mo n máa ń fún wọn ní owó, owó àfikún fún iṣẹ́ dáadáa tan ṣe. Mo ń fi, mo ń fún wọn lówó yii láti fi le, láti fi le tù wọ́n nínú láti fi llè jẹ́ kí wọ́n sọ pé, láti lè fi dúpẹ́ lọ́wọ́ fún iṣẹ́ ribiribi tí wọ́n ti ṣe.

Èmi máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ìtẹríba, pẹ̀lú ìṣuru, pẹ̀lú ìfàyàrán àti pẹ̀lú gbígbọ́ ara ẹni yé. Èmi ò kíń kàn sọ̀rọ̀ sáàwọn oníbàárà mi ṣákálá àbí kí nǹkan máa sọ̀rọ̀ lọ kí má duro gbọ́ tí wọn. Èmi gẹ́gẹ́ bí ẹni kan mo ní sùúrù tí èmi bá ti sọ ọ̀rọ̀ fún wọn. Tí wọ́n bá fẹ́ ràn nkan lowo mi, màá sọ fún wọn okay nǹkan tí mò ń tà lé lé o. Àbí tí wọ́n bá fẹ́ gbé iṣẹ́ fún mi, àwọn iṣẹ́ tí mò ń ṣe nìyii ooo. Mo lè bá yín wọn lè. Mo lè bá yín bá yín gé àwọn púlọ̀tù mélòó kan tí àbí tíjà bá wà lórí ilẹ̀, a lè bá yín yanjú ẹ̀. Màá bá wọn sọ̀rọ̀ ní sùúrù pẹ̀lú, pẹ̀lú ìtẹríba àti àlàáfíà kí a lè bá ara wa gbọ́ ara wa. Kí, kí, kí àlàáfíà kó lè jẹ́yo larin awa méjì. Kí, kí, kí ìbáṣepọ̀ wa kó lè máa dán mọ́rán kí ó má ṣe bàjẹ́

Ìgbà tí màá n repò fún ọkọ mi tí bá ti rí pé epo yẹn ti ń wá lẹ̀ kọjá ìlàjì tí owó bá dẹ̀ wà lọ́wọ́ mi, màá lọ sí ilé epo, màá lọ rà. Ìgbàkígbà lèmi máa n repò àmọ́ tí n bá ti wo táǹkì torí lọ́pọ̀ ìgbà tí owó bá wà, mo máa fúulù táǹkì, mo máa ra epo kúnú ọkọ̀ mi. Tí bá dẹ̀ rí pé epo yìí ti ń wá lẹ̀, ó ti ń wá lẹ̀, ó ti ń wá lẹ̀, ó ti ń wá lẹ̀ kọjá ìlàjì, owó dẹ̀ sì wà lọ́wọ́ mi, màá lọ sí ilé epo, màá ra, màá tún ra epo síi, màá tun fi top ẹ kó tún lè ṣe kiní ki epo náà sì lè kọjá, kó tún kọjá ìlàjì. Bí mi ṣe máa ń ṣe niyen.

Ìgbà tí màá n lo fóònù mi, mi ò fọkàn sí i, àmọ́ mo màá n lo fóònù mi ká níbí. A fẹ́ ṣe ojúmọ́ láaro kùtù tí bá ti gbàdúrà tí bá ti ṣe gbogbo nkan tí mò ń ṣe tán. Fóònù mi, mi kì í pa fóònù, máa wó orí fóònù, máa wò àwọn nǹkan kan tí ó ṣẹlẹ̀, àwọn kan ti o yẹ kìí ṣe lóri e, àwọn tí o ye ki n pé, màá wò gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀yen. Torí mo màá lo fóònù mi ló òwúrọ̀, ọ̀sán, ìrọ̀lẹ́, tó bá ti di ọwọ́ alẹ́ tí ì bá ní nǹkan tí mò ń ṣe lórí fóònù, màá fi fóònù mi, màá gbé e kúrò ní ibi ibùsùn mi, màá gbé e kúrò ní ibi ìrọ̀rí mi àti màá gbé e jìnà sí ibi ìrọ̀rí mi, màá sùn, tí bá ti wá jí, màá tún wá màá bẹ̀rẹ̀ síi lò fóònù.

Oúnjẹ tí mo mọ̀ n ṣe dáradára ni ẹ̀wà. Èmi ti kọ́ bón ṣe ń se ẹ̀wà láti ìgbà kékeré mi. Ìgbà tí mo wà ní alákọ̀ọ́bẹ̀rẹ̀ grammar school ni wọ́n ti kọ́ mi bón ṣe ń se ẹ̀wà torí èmi gẹ́gẹ́ bí ẹnikan mo nífẹ̀ẹ́ sí láti máa jẹwà dáadáa. Ìgbà tí àwọn-- ìgbà tí òbí mi bá ti ń se ẹ̀wà, ìgbà tí ìyá mi àwọn ló máa ń soúnjẹ nílé. Ìgbà ton bá ti ń se ẹ̀wà, màá wà nínú kitchen pẹ̀lú wọn, màá wà nínú ilé ìdáná pẹ̀lú wọn tí màá ma wo bón ṣe ń se oúnjẹ. Gbogbo àwọn, gbogbo bón ṣe ń soúnjẹ, bón ṣe ń bẹ̀rẹ̀, àwọn ǹkan tón máa ń kọ́kọ́ ṣe, àwọn ǹkan tón máa wa ṣe tẹ̀lé, gbogbo àwọn kíní yẹ̀n ni mo kọ́ tí mo dẹ̀ sí mo n se títí déní. Àti wipé mo tún, mo tún mọ̀ ọ́n ṣe ń ṣe ìrẹsì dáadáa. Mo mọ ìrẹsì ń se, mo mọ ìrẹsì ń se, mo mọ, mo mọ ọ̀lẹ̀, ọ̀lẹ̀ ń se.

Bẹ́ẹ̀ni mo ti ṣìná ní nígbà tí ìgbà kan wà tí tí awà lóko, ta lọ ta lọ sóko ṣọ́ọ̀fù kan ta lọ ṣiṣẹ́. A kó tó dípé a dé bẹ̀ a rìn ìrìn ònà yẹn jìn, ìgbà táa wá dé táa wá dé sáìtì táa ti ń ṣiṣẹ́ ilẹ̀ eni tí a fẹ́ bá ṣiṣẹ́ yẹn ó tóbi gan an. A gé láiń gé láiń títítítí a ṣiṣẹ́ a ṣiṣẹ́ a wọ gbó a lọ. Ìgbà tó wáyá a wá pínra wa, àwa táa lọ sóko yẹn á tóbi márùn-ún. A pínra wa àwọn kan lọ wájú àwọn kan wà lẹ́yìn àwọn kan ṣà wà káàkiri. Ìgbà tó wá dé ibìkan mi wà láàrín àwọn tó kú mi mọ́ wọn wá fẹ́ wá ọ̀nà bí mo ṣe máa rí wọn, mi ò rí wọn. Wọ́n wá mi títítítí ìgbà tó wáyá wa ṣà ríra.

Bẹ́ẹ̀ni, ẹ̀rọ ìgbésókè jẹ́ ẹ̀rọ tó dá lópo ìgbà, tó bá jẹ́ mo fẹ́ wọ inú ilé kan tó jẹ́ pé ilé yẹn ga bí àwọn ilé bíi five, ten storey building, àwọn ilé tó ga, àwọn ilé alájà mẹ́wàá, alájà márùn-ún, alájà méjìdínlógún, alájà gbogbo àwọn àtèyí to kó ga gidi ó dẹ̀ ní àwọn ẹrù tí o fẹ́ gbé. Eléyìí tí màá máa fi máa gun stepu tí ó máa fi jẹ́ kó rẹ̀.mí, ìgbà yan ni mo máa n nífẹ̀ẹ́ sí láti máa gun ẹ̀rọ àgbésókè. A rọrùn fún èyàn kí a, tí o bá ń lọ sí òkè, òkè ìkẹ́ẹ̀rindínlógún, wà á lọ síbẹ̀ ní ìrọ̀rùn, kía to bá ti wọ inú ẹ̀rọ ìgbésókè á gbé ẹ lọ síbẹ̀ láìpẹ́ láì.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti pín oúnjẹ mi, àgàgà fún àwọn ọ̀rẹ́ mi àbí àwọn ẹnikẹ́ni tí ó bá bèrè tí bá wà níta tí mo ń jẹ, tí bá rí pé ẹnìkan kò ní àbí ebi ń pa á, àbí tó béèrè lọ́wọ́ mi pé ẹjọ sẹ́ e le fún mi díẹ̀, jẹ n bẹ́ẹ̀, pé ebi ń pa mi. Màá fún un, kí í ṣe nnkan tó dára torí Jésù Kristi. Wọ́n ń kọ́ wa pé a ti run, kí a máa ran ẹni kejì wa lọ́wọ́. Pé tí a bá ran ẹni kejì wa lọ́wọ́, nnkan tó dára ni. Kí ó má ṣe jẹ́ kí tiwa, tiwa, tiwa, tiwa nìkan máa jẹun nínú ọkàn wa. Ẹnikẹ́ni tí ó bá bèrè fún ìrànwọ́, ìrànlọ́wọ́ ẹ, ó dẹ̀ ni. Tí ó bá jẹ oúnjẹ ni, tí ó bá jẹ́ aṣọ ni, tí ó bá jẹ́ òní wà ní ìkáwé láti ṣe fun, wàá ṣe fun. Èmi dẹ̀ máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ dáradára.

Bẹ́ẹ̀ ni wọ́n ti kọ́ wa ní ìwà orí tábìlì tí yàn bá ti fẹ́ jẹun, torí wọ́n kọ́ wa nígbà yẹn pé tí ẹ bá ti fẹ́ jẹun, kí o fọ ọwọ́ rẹ, kí o jókòó síbi tí o ti fẹ́ jẹun lórí tábìlì, gbé oúnjẹ rẹ síwájú rẹ, ko jókòó dáadáa kó dẹ̀ sì máa jẹun. Tó bá ti n jẹun, kó má rojo, kí atẹ má–kí ata má bàa pín ẹ. Gbgbo àwọn ẹ̀kọ́ báyìí ni wọ́n ti kọ́ mi, mo lè sọ pé mo ní ìwà tó dára nígbà tí bá n jẹun, torí gbogbo àwọn nǹkan báyìí ni èmi ti ń ṣe láti ìgbà èwe mi. Tí n bá ti ń jẹun mi kí n rojo, tí bá ti ń jẹun mi kí ń sá kiri àbí tí bá ti ń jẹun mi ni màá dúró kí n màá dúró kí n màá jókòó kí màá ṣe bó ṣe wù mí, màá kan jókòó sí ibi tí mo wà, tí n bá ti jẹun mi tán, màá wá dìde.

Bẹ́ẹ̀ni mo ní ìforúkọ sílẹ̀ nílé ìdárayá, nítorí ní school tí èmi lọ tí ó sún mọ́ ilé, wọ́n ní àwọn ilé ìdárayá oríṣiiríṣii. Àwọn ibi kan wà tí wọ́n ti ń ṣe exercise ti woń pè ní gym, tí màá ti máa gbé nǹkan tó wúwo, tí mà máa ti máa gbé weight, tí màá ti máa nù, tí màá ti máa ṣe exercise, tí màá ti máa ṣe ìdárayá oríṣiiríṣii. Àwọn ọbẹ̀ yẹn mo ti lọ síbẹ̀ rí, mo ti forúkọ sílẹ̀ síbẹ̀. Àwọn ibi kan náà dẹ́ wà tí èèyàn ti máa ń sáré tí àwọn ibẹ̀yẹn mo ti lọ ibẹ̀ ri, àmọ́ mi ti forúkọ sílẹ̀ síbẹ̀. Ibi kan náà dẹ́ wà tí wọ́n ti ń gbá, tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù kékeré, tí wọ́n fi apẹ̀rẹ̀ gbá ìyẹn tó ń pè ní, tó ń pè ní, basket, tó ń, bọ́ọ̀lù kékeré ti wóń fi, kínì kan tí ó ní apẹ̀rẹ̀ tó n fi ń gbá tí wọ́n ń pè ní badminton, àti òní, ni table tennis, gbogbo àwọn yẹn awà ti lọ ibẹ̀ ri láti forúkọ lẹ̀.

Bẹ́ẹ̀ni, èmi máa ń jẹ oúnjẹ tí ó lẹ̀ri fún ìlera mi. Oúnjẹ tí ó dára, oúnjẹ tó ń ṣara lóore mi máa ń jẹ nítorí pé kí ni, ó dára láti máa tọ́jú ara ènìyàn. Kò da kí ènìyàn máa jẹ ìjẹkújẹ, àwọn oúnjẹ tí ó tilẹ̀ wá, àwọn oúnjẹ tí ènìyàn gbìn tó jẹ́ oúnjẹ tí Ọlọ́run dá, ìyẹn ló da jú kí ènìyàn máa jẹ bíi kí ènìyàn jẹ ìrẹsì, ìrẹsì tí ó gbin lóko, ó jẹ́ àbi eléyìí tó ra lọ́jà tó da, tó jẹ́ ojúlówò ìrẹsì. Àwọn nǹkan bẹ́ẹ̀ yen da kí èyàn máa jẹ. Kí èyàn jẹ iṣu, kí ènìyàn jẹ ẹwà. Gbogbo àwọn nǹkan bayi lo ní iṣẹ́ ti ó ṣe lára. Àwọn oúnjẹ bayi, àwọn mi, awọn irú àwọn oúnjẹ yẹn máa ń fún èyàn lókun àti agbára láti ṣiṣẹ́. Yàtọ̀ sí ìyẹn, wọn máa ń ṣiṣẹ́, wọn máa ń ṣiṣẹ́ tó dára ní àgò ara ènìyàn tí a fi fún ẹni ìlera tó dára. Ìlera pípé tí ara fi jí pípé tí oní máa ṣe àìsàn. Torí ìjẹkújẹ àìtọ́jú ara ẹni, àìní ìmọ́tótó ló máa ń fa àisàn sára. Díde pé èmi ò kí ń fi oúnjẹ tó dára mi ki n fi ṣere oúnjẹ tó dára lemi máa ń jẹ. Mi o kì í jẹ ìjẹkújẹ, mi kì í lọ sí ilé oúnjẹ láti lọ máa ra oúnjẹ, láti máa jẹ oúnjẹ. Oúnjẹ tí emi bá ti sè fúnra mi tó jẹ́ oúnjẹ gidi tí Ọlọ́run dá, tó ti ilẹ̀ wa, eleyii tí a gbìn lóko bí àwọn ìrẹsì, bí àwọn iṣu, bí, bí iṣu, bí cocoyam bí pòtétò, gbogbo àwọn oúnjẹ bẹ́ yẹn lèmi máa ń jẹ.

Èmi ò kí ń ṣe eré ìdání àmọ́ èmi kò máa ń ṣe eré ìdáyára ere ida eré ìdá, eré ìdárayá èmi máa ń ṣe àmọ́ eré ìdáni pe kí n máa ṣe sport bíi footballer èmi ò kí ń ṣe footballer, mi kí ń ṣe basketballer, mi kí ń ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yen àmọ́ èmi máa ń lọ sí ibi to n ti ń ṣe eré ìdárayá láti lè ṣe, láti lè fi, láti ṣe eré, láti lè fi ṣe, ah, láti lè fi ní kí ara mi kó lè jí pépé, láti lè fi ṣe exercise kí tí mo maa n ṣe máa ń lọ sí.